Iṣẹ́ ilé jẹ́ ǹnkan tí jẹ pé gbogbo ilé ló máa n ṣe, wọ́n máa ń ṣe nílé. Gbogbo eleyii, oníkálukú, ló máa ń, wọ́n sì máa ń ṣiṣẹ́. Iṣẹ́ ilé jẹ́ ǹnkan tí àwọn ọmọ máa ń ṣe. Rárá, ta ni ó ń ṣe kìí? Àwọn òbí wa, òbí mi, ẹ jẹ́ kí ń sọ pé àwọn òbí mi, awọ́n ló máa ń pín iṣẹ́ ilé fún olúkálúkù wa. Gbogbo wa la mọ ǹnkan tó yẹ ká ṣe, tó yẹ ká ṣe, gbogbo wa la mọ. Bí wọ́n dẹ̀ sí máa ń pín, ọwọ́ òbí wa ló wà. Wọ́n máa ń fi ọjọ́ orí wa, ọjọ́ orí wa ló bá fi ń pín. Wọn máa n fi ọjọ orí wa pín àwọn ẹ̀gbọ́n wa, ó ní ǹnkan tó máa ń ṣe, ikan máa gbálẹ̀, ìkan máa fọ́bọ́, tó máa fọṣọ, máa fọṣọ, bi wọn ṣe máa ń ṣe nìyen. Àmọ́ bá ṣe ń dàgbà àwọn ǹnkan yìí padà, à wa ń ṣe, a sá fi ọgbọ́n ṣe, a fi ì mọ̀ ọ ba ṣe ń ṣe báyìí.

Ah! A máa níṣe, iṣẹ́ ọwọ́ ìbílẹ̀ tó pọ̀ gan. A níṣe ọwọ́ ìbílẹ̀ tó pọ̀ gan. Ìkannu àwọn iṣẹ́ ìbílẹ̀ tó pọ̀ ni iṣẹ́, ah, rírúan, ríran aṣọòkè. Ní ilẹ̀ Yorùbá, aṣọòkè. Ilẹ̀, ẹm, ẹ, àtún ní, ah, iṣẹ́, iṣẹ́ àgbẹ̀. O kan jẹ́ pé púpọ̀ nínú wa ò fẹ́ ṣíṣe àgbẹ̀ mọ́, à ń sá kúrú bẹ́. Ani iyẹn náà wà.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Mo wà lórí àwọn ojú òpó púpọ̀ ìyẹn ti ayélujára. Mo wà lórí nǹkan tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní Twitter, tá a máa, tá àwọn èèyàn lè ríra wọn, máa sọ̀rọ̀. Mo wà lórí Twitter, mo wà lórí Instagram, mo tún wà lórí WhatsApp tí a máa fi ń bá ara wa sọ̀rọ̀, tá a máa ń pe ara wa, tá a máa fi ń sọ̀rọ̀.

Ohun tí mo máa ń wọ̀ láàárọ̀, bó mo máa ń bọ̀, à, irú, irú aṣọ tí máa wọ̀ láàárọ̀, à, ó ní ṣe pẹ̀lú nǹkan tí mo bá fẹ́ ṣe, bá fẹ́ ṣíṣe tí ó bá, ó ní ṣe nípa tí, ẹ́, nípa iṣẹ́ tí mo bá fẹ́ ṣe lọ́jọ́ yẹn. Òhun ló máa ń dìtámìn aṣọ tí mo bá, tí mo máa wọ̀. Bá dẹ̀ fẹ́ mú aṣọ tí ń fẹ́ wọ̀, kò kín pẹ́, kò kín gbà mí níí ìsẹ́jú márùn-ún sí mẹ́fà púpọ̀ jù. È, ohun tí mo, è, ǹkan tí máa ń ṣe nìyẹn.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń sìn? Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń sìn? Mo máa ń fi aṣọ kékeré yẹn táa máa fi ń, a máa fi ń nu ojú, tàbí ẹ máa fi ń, táa máa ń tọ́jú sínú áposì àti ínú báàgì táa máa fi ń nu ojú, tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní handkerchief. Mo ma fi, tin ba fe sin mo ma fi n bo imun mi ko ma ba kan ẹni to wa legbe mi mi ò dẹ ni fẹ́ kí ẹni náà ní, mi ò ní fẹ́ kí ẹni náà bẹ̀rẹ̀ sí ní sìn. Tí n bá dè ti sìn tán bá yẹ̀, mo máa ń fọwọ́ mi, màá fọwọ́ mi.

Iru ojú ọjọ wo ni o fẹ́ràn jù. Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù jẹ́ ti, òtútù, òtútù àti ìgbà òjò nítorí pé mo máa ń, mo fẹ́ràn ǹkan yìí bi gẹ́gẹ́ bí ẹni tí mo jẹ́. Mi ò fẹ́ràn òrù rárá rara. Mo prefer, ìgbà òtútù àti ìgbà òjò torí pé ó máa ń jẹ́ kí gbogbo ibìkan tutù, a dé máa gbómi ojo náà táń lọ. Ìgbà temi, mo fẹ́ràn nìyẹn.

Àwọn ọmọdé, àwọn ọmọdé má-- wọ́n fẹ́ràn láti máa lo fóònù. Àwọn ọmọdé òní, àwọn ọmọdé òní wọ́n fẹ́ràn gidi, ah, wọ́n máa ń fi fóònù ṣeré fún ìgbà tó, tó, tó pẹ́. And ohun tán dẹ̀ má ń fi fóònù se, tán fi fóònù sábà se báyìí nísìí, wón fi wo cartoon, wọ́n máa fí wo eré ọmọdé, cartoon, àwọn bèbí tí wọ́n se báyìí, ohun ni wọ́n máa fi wò. Àmó emi mo ni máa ń gba fóònù lọ́wọ́ wọn, tí màá máa gba fóònù lọ́wọ́ wọn mo máa ń jẹ́ kí wọ́n mọ̀ pé, ah, lílo fóònù fún gbà, ìgbà tó bá pẹ́ kò da fún ojú wọn. Ìkan tí màá ṣe fún wọn mo de máa ń gbà á, àmọ̀ ìgbà mìíràn máa fún wọn. Bó tí bá ti ní, bó tí í ti ń pọ̀ jù mo máa gba lọ́wọ́ wọn.

Ọjọ́ tí mo gbéra ga gidigidi gidigidi, lọ́jọ́ tí mo lọ yẹ ìdánwò, result ìdánwò tí mo ṣe. Iyẹn, exam GCE, ta ń pè GCE níbí báyìí. Ahh, ìgbà tí mo lọ yẹ̀wò inú mi gan, torí pé mo ṣe dáadáa nínú ìdánwò yẹn, mo gbéraga gan ni ọjọ́ yẹn. Àwọn tón dè rí mi, àwọn tó ń ṣiṣẹ́ níbi tí mo ti lọ yẹ, tí mo ti lọ yẹ wo, àwọn lọn rí mi, inú mi dẹ dùn gaaan. Wọ́n dẹ̀ bá mi yọ náà.

Ehm, láàárín iṣẹ́, ìgbà tí mo ma ń fún ara mi ní ìsinmi éh, mo máa ń fún ra mi nísinmi nítorí ìsinmi jẹ́ ǹkan tó, tó ṣe pàtàkì nínú ayé gbogbo wa. Ní, níbi iṣẹ́ tí n bá fẹ́ fún ra mi ní ìsinmi, ìsinmi, eh, wákàtí kan lọ́ ma ń fún wa. Ẹ̀mi tí n bá ti fẹ́, tí wọ́n bá ti fún mi ní ìsinmi yẹn, wákàtí kan, mo kàn ma lọ síbi tí ilé oúnjẹ, ibi tí a ti máa ń ra oúnjẹ, ìyẹn tí wọ́n ń pè ní cafeteria. Àwọn elédè dè e Gẹ̀ẹ́sì máa kún cafeteria. Mo máa lọ sí, ah, ibi tí a ti ń jẹun, ibẹ̀ yẹn mi ò ní ṣiṣẹ́ kan kan. Màá kàn wà ń bẹ̀, màá ńmu, ńmu ǹkan, ìgbà míì mo ma jẹun, ìgbà míì dẹ̀ kẹ̀ ré tí n bá ti jẹun tán, mo kàn ma forí mi sórí tábìlì, màá dẹ̀ sùn díẹ̀ torí ara mi náà nílò orun yẹn.

Lérotèmi, gbígba àlejò dára gan torí pé, à, ó jẹ́ ǹkan tó máa ń múnú àwọn èèyàn dùn. Àwọn àlejò tó bá lọ síbìkan tó ń mọ̀, and wọ́n dẹ́ bá, gbà wọ́n dáadáa, ó da. Ohun tó èmi máa ń ṣe ni pé mo máa ń gbà wọ́n dáadáa, mo máa ń kí wọ́n dáadáa, màá ń fi ẹ̀rín àtayọ̀ kí wọ́n tó bá ti dé. Màá dẹ́ fún wọn ní oúnjẹ àkọ́kọ́, màá kọ́ bí lọ́wọ́ ẹ̀, ǹkan tán fẹ́ jẹ. Ǹkan tó sàn-án, màá ti fún wọn lómi, tàbí kí n ra à, ọtí tí ó ní alcohol nínú, màá ra fún wọn. Tán bá ti jẹun tán, màá wá ibi tí wọ́n máa sùn sí. À, kí nìyí, bíbẹ́dẹ́ pẹ́, ó dẹ máa ń fún mi ni, ó máa ń fún mi láyọ̀ gan, ó máa ń jẹ́ kí inú mi dùn torí ǹkan tó dani.

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Bẹ́ẹ̀ni mo máa ń jẹ gọ́ọ̀mù, gọ́ọ̀mù jẹ́ ǹkan tó jẹ́ wípé tí ẹ bá ń jẹ tí eyan bá ń jẹ gọ́ọ̀mù o máa ń mú kí ẹni náà má sunto bá ń ṣiṣẹ́ tí n bá ṣiṣẹ́ tí n bá mo pé mo fẹ́ ṣiṣẹ́ tí o máa gba àsìkò dáadáa tí mio dẹ̀ fẹ́ sùn lálẹ́ mo máa ń jẹ gọ́ọ̀mù láti lè mumi wa kín má sùn and irú gọ́ọ̀mù tí mo máa ń jẹ tẹ́ẹ́ ní irú gọ́ọ̀mù minti, tó ní minti. Bí mo bá ti jẹ ẹ́, ó máa ń mú kí ẹnu mi má rùn, kí ń dẹ̀ wà à kí ń má sùn láti lè ṣiṣẹ́ tí mo fẹ́. Tí n bá ti jẹ ẹ́, bá ti jẹ́ tán, tí n bá rí pé adùn ọ̀ sìn bẹ́ẹ̀ mọ́ àti minti rẹ, mó máa ń tú dànù ni.

En mo pàdé ẹni to se pàtàkì gan si mi, mo pàdé e ni ile ìjọsìn. À, lákòókò mi ò fi bẹ́ẹ̀ gbà tí ẹni yìí, àmọ́ baa bá ṣe ń tẹ̀síwájú, bá ṣe ń ṣe, mo ṣàa ri pé mo bẹ̀rẹ̀ sí ní, ẹ́, fẹ́ràn ẹni, ẹni yìí, à, obìnrin yi- yìí. A máa ń sọ̀rọ̀, à, àjọ̀mọ́ wa bá yé ń rónú, ò fẹ́ papò. Àwọn nǹkan tí mo ò fẹ́ràn, òun gan fẹ́ràn kiní yẹn. A sóró láti ibẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, là ń sọ̀rọ̀, là ń sọ̀rọ̀, là fi wá jẹ́, à, ọ̀rẹ́ tímọ́tímọ́. Ẹni náà dẹ̀ jẹ́ ẹni tí mo fẹ́ràn gidi, gidi. Àà, itẹ̀síwájú dẹ́ wá ń bẹ̀ẹ̀ torí a ń tẹ̀síwájú nu ọ̀rẹ́ ta ń ṣe.

Ṣé o máa ń sáré? Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni, mo máa ń sáré gan. Mo dẹ̀ fẹ́ràn eré sisa nítorí pé ó jẹ́ nǹkan tó dáa fún àgọ́ ara èèyàn. Mo máa ń sáré, ìgbà mi, mo kò máa ṣàdéédé, mo kò máa sáré torí pé mo mọ̀ pé ó dáa. Mo mọ̀ pé tí èèyàn bá ń sáré, àwọn ah, táwọn ẹlẹ́dẹ̀ gẹ̀ẹ́sì máa ń pè ní eh pumping of blood, ó máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ lọ síbi tó yẹ kó lọ. Kí gbo èèyàn ko mọ ǹkan tí ó ń se, ó dáa gan.

Ibi tí mo ti lò àsìkò púpọ̀ jẹ, tí n bá rántí, ilé ọrẹ mi kan. Oun ni mo ti lò àsìkò púpọ̀. Ìgbà, ká má ti ẹ fa ọrọ gun. Tí n bá lọ sí, ìgbà kúgbà tí n bá lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi yìí, mo má ń gbàgbé pé, mo fẹ́ lọ ilé. Torípé, inú mi má ń dùn. A má ń sọ àwọn ǹkan tí, tó yẹ ká sọ. A má sọ̀rọ̀ nípa, ọ̀rọ̀ ọlọ́run, a má sọ̀rọ̀ nípa okoòwò, a má sọ̀rọ̀ pa life generally. A má ń sọ̀rọ̀ dada. A má ń sọ̀rọ̀, ọdọ ọ̀rẹ́ mi. Ò ni mo má ń lọ ti, mo má ń lò àsìkò púpọ̀. Ibẹ ni. Ọ̀dọ̀ ọ̀rẹ́ mi, ọdọ ọrẹ mi. Ohun tí mo dẹ má ń rí láti feresi rẹ, ní window. Mo má ń rí ojú ọ̀run, torí pé ibi tí fèrèsé rẹ̀ wà, kò sí ilé ní ẹgbẹ yẹn, so nkan tí má ń rí nìyẹn, mo dẹ má ń rí àwọn ilé bí oko, tó fi ibẹ ń soko, mo má ń rí.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Kí n tó sùn, mo máa ń-- àkọ́kọ́, tí mo bá ti ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe, mo fẹ́ ṣe, tí mo bá ti ṣe gbogbo iṣẹ́ tó yẹ kí n ṣe náà fún ọjọ́ yẹn, mo máa ń gbàdúrà. Tí mo bá ti gbàdúrà tán, oun ni mo máa tún sun torí pé kò dá kí ọ̀un lọ síí, kí ọ̀un lọ sùn, kò máa dú pẹ̀lú, lọ́wọ́ Ọlọ́run fún nǹkan tó Ọlọ́run ṣe fún lọ́jọ́ yẹn.

Ààlà tí kò, tí kò tiì ṣe. Ààlà tí ò ti ṣe ni ààlà tí mo mọ láàlá kan pé mo máa dolówó, mo máa dolọ́lá, ìyẹn mo dẹ̀ mọ̀ pé ó gbọdọ̀ wá sí imúṣẹ nítorí mo mọ̀ pé Ọlọ́run ló fi han mi. Maa de la. Rárá, ìgbà wo ni ò ti ṣe díẹ̀ sẹ́yìn, but mo mọ̀ pé ó ṣì máa wáyé lágbára Ọlọ́run. Ah òun tí, tí mo nílò. Àdúrà ni. Kí n máa gbàdúrà kí n dẹ̀ máa ṣe nǹkan tó yẹ kí n ṣe láti lè mú kí ààlà yẹn wá símúṣẹ.

Lérò mi, àbí rínrin ẹsẹ ṣe rí. Rínrin ẹsẹ jẹ́ ǹkan tí gbogbo èèyàn, gbogbo wa tá n ṣe, torí pé a lẹsẹ. A dẹ dùpẹ̀ lowo Ọlọ́run. A lẹsẹ tá maa fi ń rìn. A máa ń lo ẹsẹ. Ooo, ìgbà mélòó ló máa ń, ló máa n? Ó depend náà. Tí ibi tẹ́ni ọhun ba ń lọ tí kò bá na ẹsẹ, kò ní pẹ́. So ǹkan tí mo lè sọ nípa kínní nìyẹn.

Ìsinmi ọ̀-- ìsinmi ọ̀sán jẹ́ ǹkan tí a máa ń ní ní ọwọ ọ̀sán kan bíi ago kan sí ago márùn-ún, à, ta máa ń ní ìsinmi. Ehn, ìgbà mi ni, wákàtí kan, wákàtí méjì sí mẹ́ta, èyí náà ti tó, ehn, lójúmọ́, kò gbudò pọ jù náà.

Ah, bí mo bá fẹ́ kọ́ ẹlòmíràn ní oúnjẹ tí mo fẹ́ràn, mo máa àkọ́kọ́, máa àkọ́kọ́ bí ẹni náà bóyá, ah, bóyá ẹni- ẹni yẹn fẹ́ kọ́ oúnjẹ yẹn. Ki koko bi ènìyàn na, ma bere ìgbà ti o fe bere àti bo se fe ki se and àwọn ohun èlò oúnjẹ mo máa pèsè rẹ̀ lẹ́kọ̀ọ́.

Ṣọ́ọ̀bù tí mo ti máa ń, tí mo ti ń tún fóònù mi ṣe, aà, ìtòsí ọ̀dọ̀ mi ló wà, ìtòsí ọ̀dọ̀ mi ló wà. Kò fi bẹ́ẹ̀ na ẹsẹ̀ náà mo lè fẹsẹ̀ rìn but, tí ǹ bá fẹ́ dára à mi láàmú jù, mo máa wọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tàbí kẹ̀kẹ́ márúwá láti ibí bàyíì lọ síbẹ̀, ibi tó wà nìyẹn. Ẹ̀, wọ́n dẹ̀ máa ń tún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣe. Àwọn nǹkan ayára bí àsá, gbogbo ẹ̀ lọ́ ń tún ṣe ń bẹ̀ yẹn. Níbẹ̀ yẹn nǹkan tán ń ṣe nìyẹn, ẹni tó ń tun ṣe, engineer kan ló ń tun ṣe. Bí i mẹ́ta ni wọ́n but, àwọn engineer lọ́ máa ń tun ṣe.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Bí mo ṣe wà báyìí, mi ò, mi ò ní, mi ò mọ ìgbà tó máa jáde. Àfi tí n bá béèrè lọ́wọ́ àwọn tó mọ̀, tó nọ́já dáadáa, tó de mọ̀ ìgbà tí ọjà tuntun yóò jáde. Mbẹ́ẹ̀ṣe bí mi báyìí, mi ò mọ̀. Àfi tí n bá fẹ́ pa irọ́ mi ò dé fẹ́ pa'rọ́ torí kò dá. Mi ò dé fẹ́ máa pa'rọ́ fúnyin, kò dá.

Ah, òkè tí mo ti gùn rí tàbí tí mo ti rí, ó ní, mo ti rí àwọn òkè díẹ̀ díẹ̀ náà nílẹ̀ Yorùbá. Ah, òkè tó wà ní ìlú Abeokuta, ìyẹn Olúmọ rọock, mo ti gùn yẹn rí, mo ti rí, mo dẹ̀ ti gùn yẹn rí, eh, láì, eh, láì kàyé. Mo dẹ̀ ti rí ìkan náà ní ìlú Èkìtì ìgbà tí mo ń travel, tí mo ń rìnrìnàjò, mo rí yẹn. Mo dẹ̀ tún ti rí, mo ti lọ sí ti tó wà ní Ọ̀ṣun, eh, Ọ̀ṣun nìkan ni Ọ̀ṣun náà tó mo ti rí rí.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Lákókò tí mo bá fẹ mo àwọn ohun èlò tí mo nílò, láti lè ríi wọn, máa kọkọ kọ àwọn ǹkan tí mo ní bùkátà fún máa kọkọ kọ àwọn ǹkan tí mo ní bùkátà fún ǹkan tí mo ní bùkátà fún, ǹkan tí mo nílò má kọ́kọ́ kọ maa dẹ̀, màá wá, màá má wá, màá má bí mo ṣe kọ́ tán, màá má fi, màá má gbé ẹ síra wọ́n bí mo ṣe máa rí wọn díẹ̀díẹ̀.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Nígbà wo lo máa ń ra epo fún ọkọ̀ rẹ? É mi ò kí ń nú ọkọ̀ mi torí mi ò fẹ́ kí yi, mi ò fẹ́ wà nǹkan tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ní, wọ́n máa pè ní stranded. Mi ò fẹ́ kó jẹ́ pé ìgbà tí mo bá lọ ibìkan, epo a tán máa ma wà pé epo kiri kò dá. So, é mi máa ń ra epo sínú ọkọ̀ mi yára kó tó tiẹ̀ tán ni. Tí n bá ti rí pé, tí n ba ti wo kí. Fíll e. Tí n bá ti wo nǹkan tó wà níbi gauge, nǹkan tó ń pe gauge yẹn, màá fi mọ̀ bóyá epo ṣì wà n bẹ́ẹ̀. Tí kò bá sí epo, tí mo bá ti rí pé ó ti ń lọ lè, mo máa rẹ́po sí. Nkan to da leleyii, ki eyan maa lo wa stranded.

Ṣé o mọ̀ bí a ti ń fọn? Rárá o, mi ò mọ̀ bí a ti ń fọn. Bí a bá, bí a fìrì, bí a, nkán tó ń pè ní trumpet tàbí saxophone mi ò mọ̀ bó ṣe ń fọn kankan nínú gbogbo ẹ. Àmọ́ tí n bá ráyè tí n bá rí àǹfààní láti kọ́, mo máa kọ́ torí mo fẹ́ràn, mo fẹ́ràn àwọn, eh, ohun, eh, àwọn ohun èlò yẹn tó máa ń fi ń kọrin. Mo fẹ́ràn rẹ̀.

Ibi tí mo máa ti lọ n sinmi, mo máa ń lọ sọ́dọ̀ pàdí mi kan, ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ mi tí mo ti mọ̀ tajọ́ dàgbà. A dẹ̀ jọ lọ sí ilé ìwé gíga ti University of Ibadan, ti University, ilé ìwé gíga Ibadan. Mo máa ń lọ sọ́dọ̀ ẹ̀. Òun náà máa ń wa sọ́dọ̀ mi. Èkó ni ọ̀dọ̀ títí ẹ̀. Ìgbà mí oun máa ń dúró si, mo máa ń wà lọ́dọ̀ fún ọjọ́ márùn-ún. Mo ń dúró sọ́dọ̀ ẹ̀ ọjọ́ mẹ́rin sí márùn-ún. A dẹ̀ padà. Ohun gan máa wá ibíbàyìí, mo máa ń dá lọ nì gan. Mi ò kí ń bá ẹnikán lo. Mo máa ń dá lọ.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn gidi gan ni, mo fẹ́ràn moinmoin, moinmoin eléwé. Mo fẹ́ràn ẹ nítorí pé- mo kò ní ìfẹ́ rẹ, kí n má jẹ moinmoin, moinmoin àti ògì, moinmoin àti bogan, ìyẹn búrẹ́dì, mo fẹ́ràn ẹ gan.

Ṣé o fẹ́ràn lò ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, àwọn ẹ̀rọ ìgbésókè tí àwọn elédè gẹ̀ẹ́sì máa n pè ní lift tàbí elevator. O máa, mo fẹ́ràn re nitoripè ó máa ń jẹ́ kí, ó máa ń jẹ́ kí iṣẹ́ yá. Instead kí n máa fẹsẹ̀ rìn, kí n máa fẹsẹ̀ rìn, kí n máa fi gun orí step lọ sókè. Ìyẹn kón máa gbé yàn lọ sí ibi tẹ́níyẹn fẹ́ lọ, paapà jú lọ nínú àwọn ilé gíga tó máa ń ga tó máa ń tóbi yẹn.

Ṣé o wọ gíláàsì? Rárá o, bí mo ṣe wà báyìí. Mi ò wọ gíláàsì nítorí pé mi ò ní pẹ́ sùn. Ó jẹ́ alẹ́ bíbàyí, ilẹ̀ ti ṣú. So kò-- mi kò, mi ò ní di tí mo fẹ́ fi, kò sí idi tí mo máa fi, à, wọ gíláàsì. Kì ń ṣe pé mò ń jáde. Ko de si orun n ta, tàbí afẹ́fẹ́ ò fẹ́ tí máa ní ó lè fẹ́, e, yẹpẹ wọ inú ojú, ojú mi. So mi ò wọ gíláàsì báyìí, mo fẹ́ sùn.

Èrò tí mò ń lò nínú iná nínú ilé-ìdáná, á, ilé-ìdáná mi ǹkan tí mò máa ń lò gan, ó jẹ́ tí mò ń lò gan, àkọ́kọ́ na ni gíà-gáàsì ta máa ń fi ń dáná, gáàsì tí mo máa ń fi ń dáná, tí mo máa ń fi ń dáná àti àdápọ̀ iyẹn tí àwọn èdè Gẹ̀ẹ́sì máa ń pè ní blender màá fi, màá fi yẹn lọ àwọn ǹkan. Ẹ̀, gbogbo lò ń ṣàfàní gbogbo ẹ̀, àti gáàsì àti àdápọ̀ iyẹn blender gbogbo ẹ̀ àti ọmọ, ọmọ odó gbogbo lò, ẹ̀, ṣe pàtapati- pàtàkì. Mo tún ń lo fridge, fridge mo tún ń lò yen na.

Ṣé o mọ bí atí dá ọkọ dúró ní ìdojúkojú? Ṣé o mọ bí atí dá ọkọ dúró ní ìdojúkojú? Rárá o, mi ò mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Mi ò mọ rárá. Mi ò, mi ò mọ. Rárá.

Tin bá ní kí n ṣàlàyé, àwọn nǹkan tí mo máa ń ṣe kí n tó sùn, kí n ṣe pé mo ní nǹkan pàtó tí o je pé tí mo bá ti fẹ́ sùn mo gbọdọ̀ ṣe. Mo ni iyẹn àdúrà ni mi ò kì í tẹ̀lé báyìí, báyìí, báyìí pé mo máa kọ́kọ́ ṣẹlẹ̀yi, màá wa ṣẹlẹ̀yi, màá wa ṣẹlẹ̀yi. Mo máa ń ṣe-- àmọ́ ọmọ máa ń gbàdúrà. Ìyẹn, ìyẹn se nǹkan tí mo gbọdọ̀ ṣe. Mo máa ń gbàdúrà fún bí, bí kò kín tó wákàtí kan ìgbà mí o lè tó wákàtí kan, ìgbà mí kò ní tó. Bí iṣẹ́ju bí mélòó náà, bí iṣẹ́ ju bí mélòó, ìgbà mí mo máa ń tó, máa ń tó wákàtí kan ìgbà mí ò kò ní tó wákàtí kan.

Ṣé o ti ṣìná rí? Ṣe o ti ṣìná rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣìná rí. Eleyii jẹ́ ǹkan tó máa n ṣẹlẹ̀ sí eeyan dáadáa, páapaa jù lọ. Tẹ́ní yẹ̀n nà bá ṣe- to bá ṣẹ̀ṣẹ̀ dé ibìkan tí o bá mọ̀ ibẹ́ dáadáa, o máa ṣìná. O nígbà kan tí mò lọ sí ibìkan, ìgbà yẹn, ìgbà ewé ni, mo sì kére gan ni ìgbà yẹn, mo sì jẹ́ ọmọdé, ọmọ ọdúnnúún mélòó kan. Ìgbà tí mò lọ síbí kan tí mi ò mọ̀ bẹ́, mò ò ṣìná. Àmọ́ mò wáa béèrè lọ́wọ́ àwọn èèyàn, tó wá mú mi mọ̀nà.

Lé ro tèmi o, à nǹkan tó rẹwà jù tó rẹwà jù lágbègbè mi. Háa! Ẹ óní lé kan, ilé ilé kan tán ṣẹ̀ kọ́ sọ́dọ̀ wa, lágbègbè mi. Ilé yẹn ni mo lè sọ wípé ó rẹwà jù. Ó lá wọn ilé kàn-ǹkan tí ó rẹwà but ìyẹn, dá dúró ìyẹn rẹwà gan. Ó dẹ̀ wà ní ìtòsí ilé mi bíi ilé mé- mélòó kan si lé e tèmi. À ibi, ibi tó kọ sí nì yẹn. Ẹni tó dẹ̀ kọ ó dà wípé, ẹ̀ àwọn tán ma ń ṣe, ẹ̀m tán ma ń ṣe fíìmù, àwọn eléré ìtàgé.

Àwọn ere ìdárayá mìíràn ti a n se nibi kàn, ikan nu won, àkọ́kọ́ tí mo máa sọ ní bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, iye tí wọ́n ń pè ní football ta máa ń fẹsẹ̀ gbá àti tábìlì tẹníìsì, iye tí wọ́n ń pè ní table tennis ta máa ń gbá bọ́ọ̀, bọ́ọ̀lù ta máa ń gbá lórí tábìlì. Àwọn ẹni tí ń ṣe, àwọn ẹni tí ń ṣe ni àwọn, ẹ́ẹ̀, tí wọ́n bá, tí wọ́n fẹ́ ṣe náà ni àwọn ọ̀dọ́ tó fẹ́ gbá bọ́ọ̀lù fún entertainment àti fún, fún ìṣẹ́ náà. Ẹ̀ẹ̀

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni, eh, bí a ti ń tún, eh, bí a ti ń tún ayárabíàṣá, àwọn ǹkan ayárabíàṣá bíi kọ̀m̀pútà, bí, bí ẹrọ ìbánisọ̀rọ̀ tí mò ń dì mọ́ báyìí tí mò fi ń sọ̀rọ̀, tí mò fi ṣe recording yìí tí mò fi ń sọ̀rọ̀ báyìí. Mo fẹ́ mọ̀ bí wọ́n ṣe ń tún ṣe-- mo fẹ́ mọ̀ bọ́ ṣe ń ṣe, bí a ṣe ń ṣe láti ìbẹ̀rẹ̀ pẹpẹ títí ó máa fi di ǹkan tó di yìí.

Ṣé o fẹ́ràn kí kò rìn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí máa kọrin dáadáa. Orin jẹ́ nǹkan tó máa ń mú inú mi dùn, èmi bí mo ṣe wà. Mo fẹ́ràn orin gan. Orin máa ń mú inú mi dùn, máa ń múri, mo máa ń múri, orí mi wú gan. Mo fẹ́ràn ẹ̀ dáadáa. Ǹkan tó dani, ó dẹ máa jẹ́ kí ọkàn èèyàn dùn. Orin dà, ó dáa lára.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn lóòrèkóòrè. Papa ìjùlọ. In fact, gbogbo ojoojúmọ́ ni mo dè máa ń ṣe ìsọdọ̀tun ọkàn, ọkàn nítorí pé bíbélì ní ká máa sọ, ká máa sọ ọkàn wa di ọ̀tún lójojúmọ́. Tí eeyan bá ṣe, tí eeyan bá, tí eeyan bá tẹ̀lé ìlànà bíbélì, yóò fún ẹni náà ní ìsinmi ọkàn. Ó dẹ̀ dà gan, ìsinmi ọkàn yẹn dà.